Ṣé mo máa ń de ní àkókò? Láti máa ji ní àkókò gbẹ́yìn kan ti, àfi ọ̀la ni, tẹ́lẹ̀ pẹ́lú ni ó ti jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Òdodo ní láìsí ẹran máa ń ṣe dé, ní ọ̀nà tí ń fẹ́, láti ní ọ̀nà tó yẹ kó jẹ́ nǹkan tí ó dára ni. Ẹlẹ́rọ wà ni àwọn nǹkan tí mo máa ń ṣe nígbà púpọ̀, bá náà láti pọ̀ wópọ̀ àwọn nǹkan tí mo máa ń ṣe tó tẹ̀ síwájú ògidi gidi.

Ṣé o máa ń fi àwọn fáìlì pamọ́ sórí cloud? Ọ̀dẹ̀ àti máa ń fi fáìlì pamọ́ sórí cloud jẹ́ kí ti odara láti ìkànnì tí ó ṣe pàtàkì ná. Nìyẹn máa ń ṣẹlẹ̀ nínú gbogbo ọ̀nà, ní ọ̀nà tí ọ̀tọ̀ àti ní ọ̀nà tí òye. Eléyi wa ninu àwọn nkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí eniyan láti máa ṣẹ nínú nnkan ti odara ni.

Gba wo ni o kehin lórí dókítà? Ígbà kehin tí mo lórí dókítà, je ìgbà kan ti, a o ṣe pàtàkì simi gẹ́gẹ́ bí eniyan mo de ṣẹ́ iran wo orisirisi kan nígbà yen. A ode je nkankan to je wipe dára, lọ́pọ̀lọpọ̀ simí gẹ́gẹ́ bí eniyan náà. Látìse gbogbo àwon kan tí mo ní lilo, látìse ni ọ̀nà ti, ọ̀to ati, ni ọ̀nà ti ó ṣi yé.

Ṣé o ní ìfọ̀rọ̀kọ́ṣilẹ̀ ní ilé ìdárayá? Eléyìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, ọ̀dẹ jẹ́ ǹkan tí mo fẹ́ràn ná. Mò ní ìfọ̀rọ̀kọ́ṣilẹ̀ ní ilé ìdárayá tọri pe oo jẹ́ ǹkan tí oo dàra eléyi wà nínú àwọn ǹkan tí ó ṣe pàtàkì fún mi. Gẹ́gẹ́ bí ènìyàn, mo dè ma ri dájú pé mó máa ṣẹ elẹ̀yi ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yẹ̀ náà ṣi.

Elérè o jẹ́ nǹkan tí ó dára. Láti máa rán an tí àwọn àdéhùn mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. N ò lè máa rí dájú pé mo máa ṣe ilé ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ti yẹ, nítorí pé eléyìí wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn náà ṣi eléyìí jẹ́ nǹkan tí ó dára, ó dẹ̀ jẹ́ nǹkan tí ó yẹ kí ènìyàn kí ó máa ṣe náà.

Láti, láti fẹ́ ṣẹ̀ mí ṣí iná, ọjà nkàn tí ó wà nínú ètò náà lò má rẹ́ lọ ipò má ṣe léèní ọ̀nà títọ́ àti léèní ọ̀nà ti oyè. Ó lè wọ́n ní àwọn nkàn tí mo fẹ́ rán dídì lọ sí, ọjà nkàn tí ó tún ṣe máa rẹ́ nínú, à díẹ̀ díẹ̀ ẹbí náà.

Ilé yii je nkan ti o dáa gidigidi láti máa ṣe náà. Mo dẹ̀ máa ríi dájú pé ọkọ̀ akẹ́ro jẹ́ ọkọ̀ kan tí mo fẹ́ràn. Nítorí pé mo ti lo ilé yìí ní oríṣiríṣi ọ̀nà náà láti ṣiṣẹ́ àti láti ṣe àwọn oríṣiríṣi nkan tí wọ́n tu ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn náà ṣe. Ilé yì de jẹ́ nkan tí ó dára dáradára náà.

Eléyìí dẹ jẹ́ ǹkan tí ó dára gidigidi náà. Mo dê máa ń ṣe àwọn iṣẹ tí mo nílò láti ṣe fún ìparí ọ̀ṣẹ́ ní ọ̀nà ti ó tọ́ àti ní ọ̀nà ti ó yẹ nítorí pé ǹkan tí ó dára ni. Ó dẹ ṣe pàtàkì sí mi náà gêgê bí ènìyàn. Eléyìí jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀.

Eléyìí wà nínú àwọn nkankan tí mo fẹ́ràn náà láti máa sẹ gegẹ́ bí ènìyàn nítorí pé nǹkan tí ó dára ni. Mo dẹ̀ mọ bí wọ́n ti ń tún àwọn nǹkan ṣe, títún àwọn nǹkan se wà nínú àwọn nǹkan tí mo máa ń ṣe náà tí ó dè dára lọ́pọ̀lọpọ̀. Mo dẹ̀ máa n ṣe eléyìí ní oná tó tọ̀ ati ní oná tó ye ní torí pé nǹkan tí ó dára láti máa ṣe ni.

Ṣé o máa ń tan Ìkíni lórí fóònù rẹ? Ìkíni lórí fóònù mi jẹ́ ǹkan ti ó se pàtàkì. Mo de maá ń tan ẹlẹ́yi gege bí ènìyàn ni òre kó re naá tọ́rí pé ǹkan tí ó dára tó de ye kí ènìyàn kí ó máa ṣe ni idí niyẹn tí mo fi máa ń ṣe àwọn ẹlẹ́yì ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ láti ri daju pe gbogb àwọn ǹkan tí mo n ṣe tẹ̀síwájú ní gidigidi.

Ṣé o fẹ́ran oúnjẹ tó ní ata? Oúnjẹ tó ní ata jẹ́ oúnjẹ kan tí mo fẹ́ran gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ̀ máa ń jẹ eleyii olórókọ̀rọ̀ náà. Eleyi wà lára àwọn oúnjẹ tí ó jẹ pé nígbà tí n bá jẹ wọ́n, ó máa ń jẹ́ kí ara wà ní pípé. Ó dẹ máa n ṣe ara lóore náà idi niyẹn to jẹ pé lóòrèkóòrè nígbà tí aye rẹ bá ṣi silẹ́ mo fẹ́ran láti máa jẹ oúnjẹ tó ní ata.

Bawoni o se máa ń ṣe ìbálo pelu láwọn alábáṣepọ̀. Eleyii wà ninu awo nkan tí ó ṣe wà ní ìsinmi mo sì máa ń ṣe lẹ́yìn náà. Ìtọ́wọ̀ àti nípa àtọ̀hẹ, bá ti dá rí pé gbogbo àwọn nǹkan tí mo máa ń ṣe yóò tẹ̀síwájú. Lẹ́yìn wà yín náà, àwọn nǹkan tí ó ti ṣe wà láti fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe bẹ̀rẹ̀ ní gbogbo ìgbà tí yàrá ìbáṣe sílẹ̀ náà.

O maa n munu tutu, o de maa n se eyan ni ore lara naa idi niyen ti mo fi feran e, o de je nkan ti mo ti ma n je lati ile ti pipe seyin o de je nkan ti o dara lopolopo.